Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni ó wà ní ibi iṣẹ́ mi. Ká bẹ̀rẹ̀ láti ìṣ-ìṣ-ìṣọwọ́ san owó ọ̀ya tàbí owó oṣù. Àwọn owó oṣù yìí kéré jọjọ sí ohun tí ó yẹ kí ẹni tó ń ṣiṣẹ́ bí tèmi mi kí ó máa gbà. Owó oṣù yìí dàbí ẹni pé wọ́n kàn sanwó fún ènìyàn kí ó máa fi owó jẹun, kí ó máa fi owó wọ ọkọ̀ lọ ibi iṣẹ́ àti bọ̀ láti ibi iṣẹ́. Níkan, wón kò ní èròngbà láti jẹ́ kí ẹni náà kí ó dàgbà pẹ̀lú irú-irúfẹ́ owó èyí tí wọ́n ń san fún mi ni ẹnu iṣẹ́. Lẹ́yìn náà, òun ní ìjì pépé ọ̀pọ̀lọpọ̀ kò sí àyẹ̀wò fún ìyẹn àti wípé wón kì í fún olúwa rẹ̀ ní ààyè láti lè sinmi ní ìgbà tí ọpọlọ olúwaẹ̀ ò bá jí pépé tó. Wọn á kà sí wípé ẹni tọ̀uń kò fẹ́ ṣiṣẹ́ wípé ọ̀lẹ ni, èyí tí kò sì rí bẹ́ẹ̀. Nígbà tí ènìyàn kò bá wà ní ìpaọ̀ ọkàn tàbí kó wà ní, kó wà ní ipò ọkàn èyí tí ó lè tẹ́tí sí, tí ó lè múlò, tí ó dé lè mú èèsò rere wá, kò sì bí iṣẹ́ náà ṣe fẹ́ tẹ̀síwájú, èyí jẹ́ ìpèǹíjà tó ní agbára gan fún mi ní ẹnu iṣẹ́ mi. Èyí pàápàá kò sì dùn mọ́ mi nínú. Mo máa ń poǹgbẹ láti rí ààyè ńlá, láti rí ààyè èyí tí ó dára láti lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ. Ní ọ̀nà kẹta, n ò ní ìgbòkègbodò ọkọ̀ láti lọ àti láti bọ̀ ní sí ibi iṣẹ́. Nítorí wípé àti dé ibi iṣẹ́ náà kì í ṣe ibi tí ó jìnnà púpọ̀. A mọ síbẹ̀ àti rí ọkọ̀ lọ sí ibi iṣẹ́ náà, ó máa ń le díẹ̀ nígbà tí ènìyàn kò ní-- tí mo kò ní ìlò ohun èlò ìrìnṣẹ̀ tí ó gbé mi lọ sí ibi iṣẹ́ náà. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, mo máa ní láti rìn àwọn kìlómítà díẹ̀ kí n tó lè rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí alùpùpù èyí tí ó gbé mi lọ sí ibi iṣẹ́. Bákan náà tí mbá sì ń bọ̀ ní alẹ́, ó máa ń ṣòro fún mi láti rí alùpùpù láti gbé mi padà wá sí ilé. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sì tún máa ń fi owó gegee lé mi kúrò ní ọ̀dọ̀ wọn nígbà tí mo bá ń bọ̀ ńlé. Èyí ga, ó sì jẹ́ ohun tí n bà ní nínú jẹ́ gẹ́gẹ́ bí ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ni, ìmọ̀ ayára bí àṣá, èyí tí ó jẹ́ ti ìgbàlódé òun ni mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Ó máa jẹ́ kí n lè wà ní ọwọ́ iwájú níbi iṣẹ́ mi. Tí wọ́n bá nílò ẹnikẹ́ni ní àwọn, ní àwọn ipò wọ̀nyí, wọ́n á lè pè mí fún àwọn iṣẹ́ wọ̀nyí nítorí wípé mo ní ìmọ̀ nípa rẹ̀. Ó wù mí jọjọ láti kọ́ nípa bí a ṣe ń ṣe ètò ìṣúná owó, torí tí—tí n kò bá mọ̀ nípa ètò ìṣúná owó lẹ́nu iṣẹ́ mi, wọ́n kàn máa ná iná àpá, èyí tí ó sì léwu fún ìtẹ̀síwájú iṣẹ́ mi. Torí wípé tí ń kò bá ń jẹ́, tí mi bá kó àkóyawọ́ nípa ètò ìṣúná, ń ò ní lé ṣe bó ti tọ́ àti bó ti yẹ nínú ilé tàbí lẹ́nu iṣẹ́. Èyí á sì mú akùdé bá iṣẹ́ tí mò ń ṣe. Mo sì tún fẹ́ láti, láti kọ́, láti mọ̀ nípa ìbára ẹni gbé, ìbára ẹni sọ̀rọ̀, ìbára ẹni ṣe sí ní ìgbà, ní ọ̀nà tí ayé ìgbàlódé kí ohun gbogbo lè lọ létòletò fún mi àti àwọn tí mò ń bá ṣiṣẹ́ àti pàápàá jùlọ àwọn tó jẹ́ bí ọ̀gá fún mi ní ẹnu iṣẹ́ náà. Ó máa wù mí ní ọ̀pọ̀lọpọ̀ láti tún kọ́ nípa bí a tí ń wa ọkọ̀ torí nígbà tí wọ́n bá nílò ẹni tí yóò wa ọkọ̀ ní ibi iṣẹ́ mi tàbí bí a tí ń wa ẹ̀rọ alùpùpù.

Ibo ni, ibi wo ni o fẹ́ràn jù? Ibi tí èmi fẹ́ràn jù ni ibi tí mo ti máa ń rí àwọn ohun ìwúrí tàbí àwọn ènìyàn tí ó máa ń wú mi lórí. Bóyá nínú ìsọ̀rọ̀sí wọn tàbí inú ìfọ̀rọ̀wérọ̀ wọn tàbí nínú àṣàrò wọn tàbí nínú ìṣe wọn. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ ó máa tilẹ̀ ń jẹ́ nínú ìmúra wọn. Nígbà ọ̀pọ̀ ìgbà ló tilẹ̀ máa ń jẹ́ nínú bí wọ́n ti ń jẹ oúnjẹ wọn. Èyí jẹ́ ohun ìwúrí fún mi láyé ọ̀tọ̀.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìbéèrè yìí lágbára púpọ̀ nítorí wípé ìdènà ọkọ̀ ó máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí wípé èmi fúnra mi pàápàá òun o ní ọkọ̀ titẹ̀ mi, èyí sì máa ń kọ mí lómìnú ní ọ̀pọ̀ ìgbà tí n bá fẹ́ jáde tí ó bá jẹ́ kánjúkánjú tí kò dẹ̀ sí ọ̀nà tí n ó gbà ju kí n lọ wá ọkọ̀ lọ ní ìgboro. Èyí dé máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àkókò àti ọ̀pọ̀lọpọ̀ okùn.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Ìbéèrè yìí nípa ẹni tó ti jẹ́ pé láti orílẹ̀-èdè Nigeríà ni mo ti wá. Ìbéèrè yìí mi ò rò wípé ó jẹ́ titẹ̀ mi, àmọ́ ní titẹ̀ mi, mo rò wípé màá fẹ́ràn tea ju coffee lọ. Torí coffee ní àwọn èròjà èyí tí ó máa ń ṣe ìdènà fún àti rí oorun sùn, tí àwọn olóyìnbó sì gbàgbọ́ wípé kò dára fún ara tó. Nígbà tí tea náà ní àwọn ǹkan èròjà nínú èyí tó jẹ́ wípé tí ó bá pọ̀ jù lára, ó lè fa ǹkan mìíràn. Ọlọ́run ò ní jẹ́ ká rí ogun àìsàn o. Àmín.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Pẹ̀lú ìwà ìpẹ̀lẹ́ àti ìwà ìrẹ̀lẹ̀ ni mo fi máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Èyí pọn dandan nítorí pé mo fẹ́ kí wọ́n túnbọ̀ máa wá sí ilé ìtajà mi. Tí n kò bá ṣe nǹkan wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ oníbàárà ni kò ní wú lórí láti lè wá sí ọ̀dọ̀ mi. Bí kò ṣe wípé nítorí pé wọ́n kò ní ọ̀nà mìíràn láti lọ ni wọ́n ó ṣe wá, àmọ́ mo fẹ́ kí wọ́n máa wá sí ọ̀dọ̀ mi. Nítorí náà ni mo ṣe ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀ àti ohùn tutu.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá wà nínú ìlà, lílo àkókò ó máa ń jẹ́ ohun tí ó máa ń kọ mí lómìnú. Nítorí pé mo máa ní láti máa yára sọ̀rọ̀ láti lè bá òun, láti lè bá àkókò tí mo ní lórí owó ìpè mi. Èyí sì máa ń kọ mí lómìná púpọ̀ nítorí irúfẹ́, irúfẹ́ àsìkò èyí tí mo wà tí kò sí owó púpọ̀ ní ọwọ́ titi èmi.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí n tó lọ sùn, mo máa ń gba àdúrà. Èyí ṣe kókó torí pé ó jẹ́ ohun kan pàtó pàtàkì tí èmi gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí mo nílò láti máa ṣe kí n tó lọ sùn. Kí n tó dẹ̀ sùn dèré, màá bọ́ sí orí ibùsùn mi, kí n tó lè sùn ní ọwọ́ alẹ́ tàbí kẹ̀ nígbà mí ní ọwọ́ ọ̀sán. Kí Olúwa kí ó rán wa lọ́wọ́.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ tí ó fi ààyè sílẹ̀ fún afẹ́rẹ́ láti lè máa fẹ́ sí ẹsẹ̀ mi. Nígbà mìíràn ẹ̀wẹ̀ a máa ń pè ní páàmù tàbí sílípàsì àbí ìgbà mìíràn páàmù sílípàsì ni a máa ń pè é. Ṣùgbọ́n èyí ṣe kókó pé a nílò láti máa wọ bàtà tí ó bo gbogbo ẹsẹ̀ bí kọnkọṣú. Ṣùgbọ́n mo ní ìfẹ́ sí láti máa lo bàtà tó ṣí ẹsẹ̀ mi sílẹ̀ sí atẹ́gùn.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà, à, àwọn oníbàárà tí ó ń tọrọ owó kiri? Mo máa ń gbúrò wọ́n ní àìkàìmoye ìgbà. Ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ fún mi nítorí pé mo gbàgbọ́ wipé kò sí ẹni tí ó wà láyé tí ó yẹ kí ó máa ṣe báárà kiri. Torí èyí ó máa ń kọ mí lómìnú, iporuru ọkàn sì máa ń bá mi ní ìgbàkígbà tí mo bá ń gbúrò wọ́n torí pé kò tẹ mi lọ́rùn, mi kò mi o ònífẹ́ sì i.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù jẹ́ oríṣiríṣi gẹ́gẹ́ bí àwọn tí ó máa ń jẹ́ kí n lè tàn yíká ẹ̀rọ ayélujára, tí ó máa ń jẹ́ kí n lè bèèrè àwọn ìbéèrè tí mo ní láti bèèrè, tàbí tí ó máa ń jẹ́ kí n lè ṣe àwọn ohun tí mo ní láti ṣe. Irú, ẹ́, àwọn áàpù tí ó máa ń jẹ́ kí n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ìyàwó, ọmọ, ẹbí àti ará mi, pàápàá ó jẹ́ áàpù tí mo máa ń lò.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìmẹ́lì rẹ àwọn ìmẹ́lì mi báwo ni mo ṣe máa ń ṣe ètò wọn? Kì í ṣe ohun tí ó, tí ó burú jáì náà. Àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn èyí tí gbogbo wa sì mọ̀ tí ó jẹ́ ẹni tí ó wà ní ọ̀nà tí ó ń rìn. Mo máa ń tọ́jú àwọn ìmẹ́lì rẹ.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá èyí tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun náà ni yàrá tí ibùsùn wà, yàrá tí mo máa ti ń fi orí lé lẹ̀, yàrá tí mo ti máa ń kẹ́ kọ́ ẹ̀kọ́ sí, yàrá tí mo ti máa ń kọ́ ìmọ̀ sí ìmọ̀, yàrá tí ó pamọ́ ní ojú ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ èmi nìkan àti aya àti àwọn ọmọ là ní àǹfààní àti wọbẹ̀. Yàrá yìí, òun ni mo fẹ́ràn jù lọ ní inú ilé mi.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ tí ó fi ààyè sílẹ̀ lọ́pọ̀lọpọ̀, tí kò há mọ́ mi lára gágá, tí ó fún mi láyè láti rìn gẹ́gẹ́ bí mo ti fẹ́. Kì í ṣe aṣọ tí ó máa máa hámọ́ mi ní abẹ́ tàbí ní abiyá. Èyí kò bójú mú. Mi ò nífẹ̀ẹ́ sí irú àwọn aṣọ báwọ̀nyí. Àwọn aṣọ tó yáyì, tó wuyì lára ẹni ni mo nífẹ́ sí jù.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, o. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa torí wípé mò ń gbìyànjú láti fi ètò sí ètò ìṣúná mi nítorí pé ohun gbogbo lé gan ní àsìkò yìí. Kí Ọlọ́run kí ó rán wa lọ́wọ́ ni, kí ó má jẹ́ kí a lu gbàdìí ohun tí a ń pè ní àìní.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? Àtẹ̀gùn bí i tí báwo, tí a bá ń sọ̀rọ̀ nípa àtẹ̀gùn bí i àkàbà láti dé ìpele tó ga. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti dé ìpele tó ga, pàápàá mo fẹ́ràn títẹ àtẹ̀gùn, èyí tí ó lọ lọ́nà tí ó tọ́ tó jẹ́ ọ̀nà tí í ṣe ọ̀nà ìbùrú.

Ṣé o máa ń wo ago ọwọ́? Mo máa ń wo ago ọwọ́ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Tí a bá wò ó ní àsìkò tí mo wà yìí báyìí, mi ò wo ago ọwọ́ nítorí mi ò dé nkankan mọ́ ọwọ́. Látìgbà tí àwọn ẹlẹ́gìrì tí kó ago ọwọ́ mi lọ nínú ilé wa, n kò wo ago ọwọ́ mọ́.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ tó, omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Ìyẹn túmọ̀ sí pé omi tí mo máa ń mu ní ojoojúmọ́ ó pọ̀, ó pọ̀ gan. Kí a ti bi, bí mo ti máa ń mú wò. Ìgbà mìíràn mo máa ń mu lítà omi méjì ní àárín wákàtí méjì tàbí kẹ̀ẹ̀ wákàtí kan nígbà mìíràn. Nígbà mìíràn mo sì máa ń mu tó omi gálọ́nù twenty-five lítà láàrín ọjọ́ méjì tí ó sì tàn yányan. Nítorí wípé mo fẹ́ràn omi mímu gan.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń rí dájú pé ọjà mi dára nípa gbígbìyànjú pé mo gbò àwọn ọjà mi ní ẹyọ kọ̀ọ̀kan fún ara mi, tàbí àwọn tí mo bá gbé iṣẹ́ náà fún. Mo máa ń gbìyànjú láti máa pè wọ́n nígbà dé ìgbà kí n lè mọ bí wọ́n ti ń ṣe iṣẹ́ náà ṣi. Èyí sì ń ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà láti ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ọjà náà ṣe ri tí ó sì máa ń jẹ́ kí ọjà mi dára ní gbogbo ìgbà.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́ èyí tí ó fi ààyè sílẹ̀ fún àtúnṣe etígbọ́ nínú ìfẹ́ òun ni mo máa ń lò. Pàápàá jùlọ nípa ti ìtajà mi, ìbánisọ̀re àti ìbánidọ́wẹkẹ́. Etí náà ni mo fi máa ń gbọ́ ọ̀rọ̀

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣí ilé ìtajà mi ní àkókò àmọ́ ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sinmi ní ilé nítorí pé okùn inú la fi ń gbé ìta tàbí okùn ọpọlọ pípé òun ni a fi ń gbé ti ìta. Ìgbà mí ẹwẹ̀ mo máa ń di bí ọwo aago mẹ́kànlá kí n tó dé ilé ìsọ̀.

Gíláàsì ṣe o ní gíláàsì òòrùn? Rárá, mi ò ní gíláàsì òòrùn ṣùgbọ́n mo ní gíláàsì tí ṣe awọ ojú láti máa wo ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ayélujára.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Mi ò rò wípé mo mọ ìtumọ̀ ohun tí ǹkan tí èyí túmọ̀ sí, àmọ́ mo rò wípé etí kun kun ni ò ń gbìyànjú láti sọ. Mi ò fẹ́ràn láti máa ṣe etí kun kun, mi ò dẹ̀ ní ṣe etí kun kun. Ṣé mo dáhùn ìbéèrè yìí bí o ti fẹ́?

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloudu? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloudu Itorí wípé ó jẹ́ ọ̀nà kan gbóògì tó pamọ́ jùlọ láti máa fi fáìlì mi pamọ́ tí kò sì wípé màá máa bẹ̀rù wípé ó máa bàjẹ́ tàbí ó máa sọnù.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Wákàtí mélòó, mi ò rò wípé mo máa ń wojú ìbòjú bó ti lẹ̀ wù kí ó mọ́, nítorí wípé mi ò kí ń lo ìbòjú, àbí mi ò dáhùn ìbéèrè rẹ tóní.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Rárá o, iṣẹ́ mi ò fàyè gbá láti máa ṣiṣẹ́ láti ilé. Àma mo ní lérò láti wá iṣẹ́ tí ó máa gbà mí láyé láti máa ṣe iṣẹ́ láti ilé. Nítorí pé mo fẹ́ máa pa owó tí ó yàtọ̀ sí owó ètì mó ń gbà fún owó oṣù.

Ṣé, ṣe o fẹ́ràn wíwo àwọn, wíwo àwọn ìràwọ̀ bẹ́ẹ̀ni, pàápàá jùlọ nígbà tí ojú òfurufú bá dúdú kẹ́rì tí ó máa fún mi ní, èyí máa fún mi ní àǹfààní tó gbọ́ngbọ́n láti rí àwọn òṣùpá náà, à, àwọn ìràwọ̀ náà bí wọ́n tí tó lọ́wọ́ ọ̀wọ́ tí ó sì mú ojú òfurufú dára rẹ́gí, rẹ́gí.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣepọ̀? Ohun tí mo máa ń ṣe, ò ní wípé mo máa ń gbìyànjú láti ṣe iṣẹ́ mi dé ojú àmì bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Láì yọ abala kan sílẹ̀ tàbí òmíràn, mi ò kì n fẹ́ kí a rí àwiṣí sí iṣẹ́ tí mo bá ń ṣe. Èyí ló jẹ́ kí ń máa ṣe báyìí, inú mi sì máa ń dùn nígbà tí mo bá ń ṣe báyìí.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ, o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Rárá, mi ò kí ń pa ohun ọ̀ṣọ́ sí ara, nítorí mi ò fẹ́ràn kí ohun kóhun máa wà ní ara mi ju aṣọ mi lọ. Lẹ́yìn kí n fi perfume amúnirun lófíndà sara. Lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí, mi ò kí ń fi ohun ẹ̀ṣọ́ bí góòlù sara lẹ́yìn òrùka ìgbéyàwó mi.

Ṣé o fẹ́ràn rìn òkè? Rárá o, mi ò fẹ́ràn láti máa rìn ní òkè. Kìí ṣe wípé mi ò fẹ́ràn láti wà ní òkè níbi gíga ní ayé, ìyẹn kọ́ ni ohun tí mo, tí mo ń sọ. Ohun tí mo ń sọ ni láti máa rìn ní òkè, orí òkè nítorí wípé ìgbà mìíràn ẹ, ó máa ń jì sí ilẹ̀ tí ènìyàn bá ṣubú.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń jí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí máa ń jí náà ní òwúrọ̀ ni. Kò sí ohun tó yàtọ̀ nínú bí mo ti máa ń jí àti bí ẹlòmíràn ti máa ń jí. Èyí kò ṣẹ̀yìn bí oníkálukú ti máa ń jí ní òrò òwúrọ̀

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Lóòtọ́, ó yẹ kí n lè sọ, àmọ́ ní tilẹ̀ tí Ọlọ́run, mi ò lè sọ ní pàtó. Nítorí pé mi ò ní àyè láti ṣòwò ní ọ̀pọ̀ ọjọ́ tí ó ti pẹ́ sẹ́yìn. Èyí sì máa ń kan mí lo mi inú gidigan. Èyí ò burú jáì.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni, tí mo bá jẹun kù, màá jẹ nígbà tí mo bá ṣetán, àbí? Ṣé mi ò gbọdọ̀ jẹ oúnjẹ tí mo bá jẹ kù ni? Mo máa ń jẹ oúnjẹ tí mo bá jẹ kù, màá jẹ tí mo bá ti jí, boya mo sùn ni tàbí mo jáde tí mo bá ti dé, màá jẹ oúnjẹ mi tí o ṣẹ́kù.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mi ò lè sọ pàtó ìgbà tí mo máa ń wo ojú àwòrán nítorí pé ìgbàkúgbà mo lè wo ju àwòrán. Ìgbà mìíràn ó lè jẹ́ èèmejì, ìgbà mìíràn ẹ̀wẹ́ ó lè jẹ́ ẹ̀ẹ̀mẹ́rìndínlógún, ìgbà mìíràn paapaa ó lè jẹ́ ìgbà ìgbà tàbí ìgbà àìlóǹkà.

Báwo ni ìgbéyẹwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ó dára lọ́pọ̀lọpọ̀. Mo sì rí i wípé ó bu iyì fún ènìyàn, ó bu iyì kún ènìyàn. Gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe ohun gbogbo tí ó tọ́ ní gbogbo ọ̀nà, ó ń bu iyì kún, ó sì jẹ́ kí a ní iyì láàárín àwùjọ.

Irú ẹ̀bùn wo ni o féràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn owó ṣe pàtàkì ní irú orílẹ̀-èdè tí a wà. Nígbà mìíràn ẹ̀wẹ̀ ẹ̀bùn oúnjẹ fún àwọn mìíràn tí wọ́n ò rí ọwọ́ họrí ní àwùjọ. Nígbà mìíràn ẹ̀bùn aṣọ, nígbà mìíràn kedere ẹ̀bùn bàtà tàbí oun àwọ̀tẹ́lẹ̀, oun àmúṣẹ wà fún àwọn obìnrin. Wà á pàájù lọ obìnrin tí ẹ bá jọ wà nínú ìbánidọ́rẹ pọ̀

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Rárá o, mi ò mọ̀ nípa ohun èyí rárá àti rárá, torí wípé mi ò kì n lọ. Mi ò mọ̀ nípa rẹ̀, àbí kẹ̀? Ìbéèrè rẹ kò yé mi. Tí o bá lè tún dà á or tí o bá lè tún sọ.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín ní ojoojúmọ́? Ẹ̀mi èjì ló yẹ kí a máa fọ eyín ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí àwọn eléè oníṣègùn eléèbò ti sọ. Àmọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀kan péré, mo máa ń fọ eyín ní ojoojúmọ́

Báwo ni o ṣe máa ń gba iyì? Èmi máa ń gba iyì nípa pé kí ẹni tí mo ràn lọ́wọ́ kí ó fi ṣe nǹkan rere tàbí kí ó tayọ nínú ohun tí mo ràn lọ́wọ́ láti ṣe, ìyẹn ó ti tó iyìn fún èmi.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? À, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fẹ́ràn yíya àwòrán. Ni àná tí mò ń wo ẹ̀rọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mi ò rí fọ́tò kankan tí ó jọ mọ́ ara tìtè mi níbi bẹ́ẹ̀. Mo ní láti wo àti ọjọ́ tí ó ti pẹ́ lọ́pọ̀lọpọ̀ láti lè rí fọ́tò àwòrán ti ara ti èmi gángán.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún, lẹ́rọ̀ fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Oúnjẹ bí ìrẹsì, oúnjẹ bí àmàlà, oúnjẹ bí ẹ̀bà, ọbẹ̀ ilá, ewédú, ọbẹ̀ ẹ̀fọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o ní ọkọ̀? Rárá, mi ò tíì ra ọkọ̀. Mo sì ń gbàdúrà fún Ọlọ́run láti pèsè owó fún ọwọ́ ọkọ̀ fún mi. Pápa jùlọ kìí ṣe àti ra ọkọ̀ ni wàhálà ní ìgbà mìíràn, ṣùgbọ́n a ti máa ṣe àmójútó rẹ̀, a ti máa ra epo síi, a ti máa tún àwọn, àwọn ẹ̀yà ara rẹ̀ tí ó bá bàjẹ́ ṣe.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Bí mo ṣe máa ń tọ́jú ara mi, mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ èyí tí ó dára fún àgọ́ ara mi àti fún àwọ̀ mi. Mo máa ń fọyín mi déédé, mo máa ń wẹ̀ déédé, mo sì máa ń gbìyànjú láti sùn ní àkókò tí ó yẹ àti láti jí ní àkókò tí ó yẹ.

Kíni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò ní ọkọ̀, ṣùgbọ́n orin tí ẹni tó bá ní ọkọ̀ bá ń gbọ́ ni èmi náà máa ń gbọ́. Tí ó bá jẹ́ orin ni a jọ máa gbọ́, tí ó bá ṣe ìwàásù, a jọ máa gbọ́, bí ó sì ṣe ẹ̀rọ rédíò FM, a jọ máa gbọ́ náà ni.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rántí àlá tí mo bá lá. Bóyá lọ́gánjo òru ni tàbí ní àfẹ̀mọ́júmọ́. Ó ṣe pàtàkì láti máa rántí àlákála ti oníkúlùkù tí olúkúlùkù wa bá lá, kí a sì fi sí ọkàn kí a sì gbàdúrà sí wọn.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Kí ì ṣe wípé mi kò, n kò mọ̀. Mo mọ̀ ní ìgbà kan ṣùgbọ́n ó dìgbà tí n bá tún wọ àkọsílẹ̀ fún àwọn ìràwọ̀ ẹnì kọ̀ọ̀kan kí n tó rántí àmi ìràwọ̀ mi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo máa ń mú ọkàn mi lọ sí ààyè bí ẹni wípé èmi gan-an ló ni iṣẹ́ náà tí ǹ ó sì fẹ́ kí a kù dé kí ó bá. N ó máa ronú nípa ìgbà tí gbogbo nǹkan bá dára.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni mo mọ̀. Mo máa ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Mo ti ṣe bẹ́ẹ̀ rí gẹ́gẹ́, àmọ́ n kò lè rántí ìgbà tí mo ṣe gbeyin.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, àlàáfíà ni kókó, gbogbo ǹnkan ni ó sì yẹ kí a máa ṣe nínú àlàáfíà àti nínú ìfọ̀kanbalẹ̀. Tí àlàáfíà bá wà, ìfẹ́ yóò wà. Tí ìfẹ́ bá wà, àlàáfíà yóò wà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Èyí jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó dára fún ara mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe eré ìdárayá ní ìgbàkígbà lásìkò káàsìkò. Pàápàá lójojúmọ́ ni mo máa ń ṣe eré ìdárayá.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́ rárá àbí bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́? Ìgbà mí, mo máa ń kọrin kẹ́lẹ́, ìgbà mí ẹ̀wẹ̀, n kò lè kọrin kẹ́lẹ́. Èyí ní ṣe pẹ̀lú ipò tí ọkàn mi bá wà ní ìgbàkígbà. Ó lè jẹ́ ìgbà tí mo lè kọrin kẹ́lẹ́ tàbí tí n ò lè kọrin kẹ́lẹ́.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Nípa bí bẹ̀bẹ̀, láì fi ti ipò tí mo wà ṣe tàbí láì wá àwárí asán.

Ṣé o ní àìsàn ìkórìíra sí ọ̀kan sí oúnjẹ kan? Rárá o, èmi ò kórìíra oúnjẹ kankan. Gbogbo ejò ni jíjẹ fún èmi. Kí n jẹ oúnjẹ, kì í sì mú omi sí tàbí ọtí ẹlẹ́rìndòdò.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi pọ̀ gan, torí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun ni mo ní láti ṣe. Láti ọ́fíìsì kíni títí dé ọ́fíìsì kejì, sí ọ́fíìsì kẹta, sí ọ́fíìsì kẹrin. Pàápàá jùlọ, àwọn tí kò sí lórí tábìlì, pàápàá máa ń gbé iṣẹ́ wá.

Ṣé o máa ń gba àwọn ìmẹ́lẹ́ àìwúlò? Rárá Ìbéèrè yìí kò yé mi tó àmọ́ tí ó bá yé mi, ǹkan tí, tí mò lè dáhùn náà ni wípé wọn kì í fàyègba ìmẹ́lẹ́.

Ṣé o máa ń wo wọ ìbọ̀wọ́? Rárá mi ò kí ń wọ ìbọ̀wọ́ torí kò sí ohun tí mo fẹ́ fi ìbọ̀wọ́ ṣe. Ṣùgbọ́n nígbàkigbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ alágbára, mo máa ń gbìyànjú láti wá ìbọ̀wọ́ tàbí tí mo bá ń lọ ibi tí mo fẹ́ ṣiṣẹ́ ìdọ̀tí tí ó pọ̀.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àṣeyọrí jẹ́ ohun tí a kò lè fi ọwọ́ rọ́ sẹ́yìn ní ẹnu ìṣe mi, tí mo sì máa ń ṣe ohun tí ó lù mọ́ tí ó sì jọ mọ́ pẹ̀lú.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Irú kẹ̀kẹ́ ewo? A ti wipé mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ ológeere. Mi ò mọ̀ rárá àti rárá. N ò sì gbìyànjú láti kọ̀